Bẹ́ẹ̀ni mo ní orúkọ ìnági jẹ, kó dà. Orúkọ ìnági jẹ mi pọ̀ kò ṣe eyọ̀kan kì í ṣe méjì. A ti má ní kí ń rò dáadáa pé ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní orúkọ ìnági jẹ, òun náà ni a, èyí tí wọ́n máa ń kọ̀ pé mi nígbà tí mo kéré. Orúkọ ìnági jẹ eléyi ti mo kọ́ko ni, òun náà ni Anẹ́kà. Anẹ́kà yìí jẹ́, ẹni tó ń jẹ́ Anẹ́kà gangan lọju ayé, òun jẹ́ agbábọ́ọ̀lù àgbọ̀wo iwájú fún ìkẹ́gò ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea ní àwọn ọdún kon kan tí mo mọ̀. Ó ti gba bọ́ọ̀lù náà fún ikò Arsenal náà rí kó tó di pé ó lọ sí Chelsea. À, ohun tó wá ṣẹlẹ̀ nígbà náà ni wípé, ni mo jẹ́, ó máa ń gba bọ́ọ̀lù káàkiri àdúgbò nígbà tí mo kéré. À, ó ṣà ní ní ọjọ́ náà tí mo lọ gba bọ́lù ó wá jẹ́ àsìkò tí mo dánri, mo dán orì tí o jepe wọ́n bá mi dán orí tán gé gbógbo irun kúrò n bẹ́ẹ̀. À, ṣùgbọ́n ní kété tí mo gé irun tán, tí, ni mo gba field lọ torí mi dán kolàkolà. Mo sì ṣe kín ni mo gba bọ́lù dáadáa ní ọjọ́ náà to se pé, à, mo ṣà ń gba dáadáa tí mò ń mi àwọn lọ́lọ́kan ọ̀jọ̀ọ̀kan ló wá ń ṣe gbogbo àwọn tó wà ní, à, orí pápá ní káàye fí pé, à, ọmọ a máa dánrí yi maàmá bọ́ọ̀lù gbá lónìí, ó máa mọ̀ gba dáadáa. O ni wọ́n fi waṣọ midì Anẹ́kà pé, torí Anẹ́kà náà lọ́jọ́ ayé a máa dánrí, kò kì í ṣi irun kankan lórí rara. O jẹ́ kan wọ́n fún mi ní Anẹ́kà. Orúkọ ìnági ni orúkọ tí wọ́n kọ́ ti mo ní rí. Eléyi tí wọ́n fún mi ní ilé náà ni èèbó mẹ́rin àbọ̀. À, wọ́n fún mi náà ní iyi un nígbà tí mo wà nílé pé èèbó, èèbó, èèbó torí pé ìmu mí igimu mi gùn, ó rí bí i ta wọn èèbó. À, ṣùgbọ́n ìgbà tí mo wọ, à, tí mo wọ, tí mo wọ sukulu alákọ̀ọ́bẹ̀rẹ̀, mò ń rántí n gbà tí mo wà ní, à, kíláàsì tó parí, wọ́n á máa pè mí ní, à, èékánná àṣá, èékánná àṣá torí mo máa ń dá èékánná sí. Mi ò sì le fi bẹ́ẹ̀ ja dáadáa n gbà tí mo kéré tí mo ti mo wà nígbà náà lọ́hun. Fún ìdí èyí, èékánná yìí ni mo fi ń gba ara mi lẹ́ tí ẹ̀ni keni bá fẹ́ ná mi àbí ṣe ka fún mi. Èékánná yìí ni mo fi máa ń bá wọn ja lolọ́kàn ọ̀jọ̀kan láti fi ṣe kíni, láti fi gba ara mi lẹ́ lọ́wọ́, à, lọ́wọ́ wọn. Ọ, ohun míì rán tí mò, ìgbà tí mo tun wọ ilé ẹ̀kọ́ gíga, à, ìgbà tí mo wọ ilé ẹ̀kọ́ gíga, eléyìí tó pọ̀ọ́ pẹ́, tó pọ̀ọ́ sí, à, tó pọ̀ọ́ sí ilé, ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀, ilé ẹgbẹ́ nígbà tí mo wà níbẹ̀ nígbà náà lọ́hun wọ́n fún mi ní orúkọ kan tó ń pè ní, à, wọ́n máa ń pè mí ní ọ̀bọ́ lístíkì. Wọ́n á ní ọ̀bọ́ lístíkì, human being. Àì, ìdí tí wọ́n fi ń pè mí ní eléyìí ni wípé mò máa ń, mò máa ń, mò máa ń lo ohun àwọn ẹranko lọ́lọ́kan ọ̀jọ̀ọ̀kan. Mo lè ṣe ohun bíi ohun ajá, wó wó wó wó wó, mo lè gbó, mo lè ṣe ohun bíi ohun tẹran, mo lè lo titi ọ̀bọ. Oríṣiríṣi àwọn ohun ẹranko ni mò mo n ṣe. Wọ́n á ní a eléyìí ti di ẹranko láwo èényàn o. Fún ìdí èyí, wọ́n máa ń pè mí ní ọ̀bọ́ lístíkì human being nígbà náà lọ́hun. Wọ́n á ní ọ̀bọ́ lístíkì, o máa ń bín. Ṣùgbọ́n ní síbò tí, ní síbò tí lè jẹ́ náà ni, à, bí mo ṣe ohun, ṣe oríṣiríṣi àwọn nǹkan nígbà náà tó, à, orúkọ tó fún mi náà pọ̀ nígbà náà lọ́hun dáadáa dáadáa torí kò ṣe ọ̀bọ́ lístíkì human being nìkan. Wọn á máa pè mí nì konfú, wọ́n á máa pè mí ní oríṣiríṣi orúkọ tó jepẹ̀ mi tun fi bẹ̀ẹ̀ ran ti gan. Ibí tí mo ti ń ṣiṣẹ́ nísìnyìí, à, orúkọ ìnági jẹ mí n bẹ́ẹ̀ ni bàbá gas àbí kon sọ pé, à, top rep. Ìdí tí wọ́n máa ń pe, ìdí tí wọ́n fi máa ń pè mí ní bàbá gas ni pé ní ọdún tí mo wá iṣẹ́ lọ sí ibi tí mo ti ń ṣiṣẹ́ yìí, ó ní ẹnìkan tí mo, tí mo mọ̀ rí n bẹ́ẹ̀ iyẹn, Ìyá Victor. Ìyá Victor jẹ́ ẹ̀nikan tí ó jẹ́ òdìbàrà mi nígbà tí mò ń ṣiṣẹ́ gas, tí mo máa ń fill gas fún àwọn èèyàn ní àdúgbò. À, ó sì dá sí mi, emi náà dá sí wọn. Gbogbo ìgbà, nígbà tí wọ́n bá fẹ́ fẹ́, tí wọ́n ba fẹ́ rí fílíì gas wọn, màá máa lọ ilé wọn lọ bá wọn gbé láti bá wọn filíì gas sínú sìnídà wọn. Eléyìí ló wá mú wọn tó pé gba, gbogbo ìgbà náà bàbá gas. Niwọn máa ń pè mi bàbá gas, dí bàbá gas, bàbá gas, bàbá gas. Ìgbà tí mo wá dé, à, ibi ilé iṣẹ́ ayọ̀mọ́ tí mo ti ń ta búrẹ́dì, à, ní kété, ibẹ náà ni Ìyá Victor ti ń ṣiṣẹ́. Ìgbà tá a kó dí kété lórí bí mo bá ta pàdé, à, bàbá gas, bàbá gas, bàbá gas. Ìgbà tí àwọn èèyàn wá máa ń gbọ́ bàbá gas sọ́nà, tí wọ́n sì máa ri wípé mò ń máa ń dá lóhùn. Eléyìí ló mú tó fà tí gbogbo àwọn èèyàn na fin wa ń ṣe kínni tan fin, wan ń pè mí ní bàbá gas. À, nínú gbogbo àwọn orúkọ ìnági jẹ yìí kò sí bẹ́ẹ̀ sí eléyìí tí mò ń ní, tí mò ń nífẹ̀ẹ́ sí nítorí ó, ó jẹ́ ǹkan tí ó wọ́pọ̀ ní ilé wa. To ye pé, à, fún, fún èèyàn ni orúkọ ìnági jẹ. Ó máa ń ní láti jẹ́ ko jẹ́ pé, à, ǹkan tí ó da kankan ni, tí wọ́n báa rin ǹkan tó dá nípa èèyàn wọn ò ní fi fún èèyàn ní orúkọ ìnági jẹ àbí tí wọ́n báa rin n tí ó da. Nísìnyìí, torí pé mo ní àìsàn ojú díẹ̀, fún ìdí èyí wọ́n máa ń pè mí ní, ẹ́, ojúgo torí mo ń lo ìgò. Ìgò, ìgò kí ń dá lójú mi torí tí mo bá yọ ìgò kúrò lójú mi ó máa jẹ́ kó jọ máa ro mí. Photochromic glasses ni mò ń lò. À, fún ìdí èyí tí bàá yọ, tí n bá yọ, à, tí n bá yọ ìgò kúrò lójú mi, ó máa ń rí bákan bákan. Fún, so bẹ́ẹ̀, so, nísìnyìí wọ́n á máa pè mí ní ojúgo, ojúgo, ojúgo. So àwọn orúkọ ìná.

Ó ti pẹ́ tí mo ti fojú mi bá dókítà nítorí ara tèmi gangan kányìn. À, ní ọ̀pọ̀ ìgbà tí mo bá fojú kan dókítà ní ilé ìwòsàn, a máa jẹ́ nítorí bóyá ẹni kan tó súnmọ́ mi, bóyá ìyá mi àbí ẹ̀gbọ́n mi kan tí a lọ tọ́jú n bẹ. So alakọ̀ọ̀kọ́ mi kì n sábà n ṣàárẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, à, mi kì í sábà máa lọ ṣe àyẹ̀wò ara pé bóyá, è, mo fẹ́ ya scan ni àbí mo fẹ́ wo nǹkan lára mi. Bóyá mò ń rí àwọn nǹkan nínú ara tó je pé mi ò fi bẹ́ẹ̀ mọ ìdí tó fi ń ṣẹlẹ̀, kì í sábà ṣẹlẹ̀. À, fún ìdí èyí mi ò, mi ò kì n sábà lọ rí dókítà. À, ìgbà tí mo sọ pé, tí mo sọ boya mo fojú mi kan dókítà kányìn, òun náà ni ìgbà tí ìyá mi ní, à, àìsàn diabetes tó jẹ́ pé àìsàn yìí ó, ó ní agbára gan-an tó sì, tó sì dà wa làámú gan-an. Ni ọjọ́ náà ìgbà tí a kọ dé ilé ìwòsàn, ohun tí a, mó koko ṣe ni pé a lọ ṣe àyẹ̀wò fún wọn nígbà tí ara wọn ṣe bákan bákan. Nígbà tí wọ́n ṣe àyẹ̀wò fún wọn tán, à, wọ́n jẹ́ kó dímọ̀, wọ́n jẹ́ kó dí mimọ̀ fún wa pé wọ́n ti ní, wọ́n ní, à, àìsàn diabetes pé ó sì tì wà ní òkè, pé kó dàgbà gan-an. Wọ́n ò ní láti ṣe kiní láti gba wọn dúró, láti dá wọn dúró sí hospital ni wọ́n ní, wọ́n nílẹ̀ lọlé. À, owó tí wọ́n kọ́ báyìí ní ọjọ́ náà ó ti ní agbara díẹ̀ tó jẹ́ kí èmi ní koko sáré kakiri ná, nítorí owó tó wà lọ́wọ́ mi ò fi bẹ́ẹ̀ pọ̀ tó nǹkan. À, mo ṣà lẹ́yìn tí a san owó tó fi ṣe àyẹ̀wò fún wọn tán, à, a ní láti ṣe kiní láti fi koko fi owó díẹ̀ lẹ́ kan tó bẹ̀rẹ̀, à, ìtọ́jú wọn lórí wọn. Ni ọjọ́ náà ni mo fẹ́ sọ pé boya emi àti dókítà jọ sọ̀rọ̀ jù. Ó sì jẹ́ wipé kò n ṣe pé lórí tèmi nítorí pé, à, láti jẹ́ kí a mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní, ẹ́, ara ìyá tó bí mi ń gbà náà lọ́hùn ni. À, oríṣiríṣi àwọn nǹkan ni mo ṣe lọ́jọ́ náà àti ọ̀pọ̀lọpọ̀ wàhálà torí pé ọjọ́ mẹ́rin ni wọ́n lò ní hospital náà nígbà náà. Tó sì je wi pé, à, mo ní láti, à, mo ní láti ṣe, mo ní láti sáré sókè sáré sodo torí nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ìtọ́jú wọn, àwọn ohun kan wà ní hospital tó ṣe wí pé wọn o ní. Tó sì ṣe pé mo ní láti lọ ra àwọn nǹkan yen níta ni. À, fún ìdí èyí lẹ́yìn tí mo ṣe àwọn eleyii tàn. Lẹ́yìn tí mo san owó tán lórí ìtọ́jú wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, wọ́n fún, wọ́n kọ àwọn oogun kokan fún mi pé kí n lọ ra wá ní ìta tó si jẹ́ pe fúnrara mi náà ni mo bẹ̀rẹ̀ sí ní mú, à, ọkọ̀. Lolọ́kan òjọ́kan tí mo fi lọ ra àwọn nǹkan yìí wá, mo rántí omi tí mo ra ńjọ́ náà, mi ò fẹ́ ra irú omi bẹ́rẹ̀ rí fún ẹni kankan. À, omi méjìlá ni mo ra fún won ọlọ́jọ́ náà tó sì jẹ́ pé, à, wọ́n gba gbogbo ẹ̀tàn. Ìgbà tí a bá dé, ìgbà tí a ṣàpadà ri pé mo dé torí ní ọ̀pọ̀, ẹ́, nígbà tó di alẹ́ otoo ni dókítà tó máa ń bẹ ní àárọ̀, otoo ni dókítà tó máa ń bẹ ní alẹ́. À, dókítà tó wá bẹ̀ ní alẹ́ wá bá mi tó sọ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ lórí ohun tí o ye kí won máa jẹ, ìgbá àtàwó, tó sì je pé gbogbo àwọn nnkan yii nà ní emi náà ti máa ń kí lọ́fun náà lórí tẹ́tẹ́lẹ̀. À, ṣùgbọ́n ohun tí mo fẹ́ fayo nínú ọ̀rọ̀ yii gan-an ni pé ọdún yìí ni mo sábà ní àǹfààní láti bá dókítà sọ̀rọ̀ torí pé dókítà, àwọn dókítà tí mo bá ń bẹ wọ́n ti dé bí gege bí ẹni tí ó ń dáàbò bò wọn. Wọ́n ti dé bí gege bí ẹni tí ó ń dá àbòbò wọn, à, tí mo sì ń hun, tí mo sì ń ṣe oríṣiríṣi àwọn nǹkan fún wọn. Fún ìdí èyí tí wọ́n bá fẹ́ sọ e, n nǹkan kan, èmi naani wọ́n máa sọ fún. Tí wọ́n bá de fẹ́ ṣe nǹkan kan, èmi naaani wọ́n máa ṣẹ, ni wọ́n máa jẹ́ kí wọn kóko di, pé wọn máa kóko dí mimọ̀ fún mi. Tó sì jẹ́ pé máa fi máa tó àwọn iyoku tó jẹ́ àwọn ẹ̀gbọ́n lórí, lolọ́kan òjọ́kan ti máa fi máa tó wọn létí. À, mo rí oríṣiríṣi iran wo ní hospital ní ọdún náà lọ́hùn tó jẹ́ pé, à, àwọn nǹkan tó jẹ pé, ọ̀, kí olohun ṣàánú ó ní bó ti jẹ́. Ṣùgbọ́n, à, mi kì n, mi, tí wọ́n bá pe nígbà wo ni mo kẹ́yìn lọ rí dókítà. Mo sì rí dókítà dá, dá, dá, dá, dá, dá, à, ìgbà sẹ́ pe igbàá tó kẹ́yìn tí mo lọ náà ni igbá yii. Ó jẹ́ bí ó kú díẹ̀ kí ọdún ẹgbẹ̀rún méjì ó lé ẹ́rinlélógún parí. Ó ti ń lọ bí ọdún bí ọdún kan àbọ̀ báyìí ṣùgbọ́n kì í ṣe nítorí tara mi. To ba je wí pé nítorí tara mi ni, mo fẹ́ lè sọ pé mi ò fojú mi kan dókítà rí. Ọjọ́ ò gan-an ni mo ti gba abẹ́rẹ́ kányìn, ọjọ́ ò gan-an ni mo, i n gbó mi rí. Pe boya wọn fò mí síyan lára àbí wọ́n gba abẹ́rẹ́ fúnyan gbogbo àwọn nǹkan báyìí mi ò ṣe rí àbí wọn fẹ́jẹ́ síyan lára kò si sele si mi ri, kì í sábà rẹ́ mi. To bá tún wá rẹ́ mi náà tí n bá ti gba abẹ́rẹ́ tí mo lòògùn, ó ti tán. Ó si ti pé gan tí mo ti gba abẹ́rẹ́ kányìn. Mo ti gba abẹ́rẹ́ nísìnyí torí tí n ba tún, tí n ba tún fẹ́ gba abẹ́rẹ́, mo tún máa ń sábà fojú kan àwọn dókítà. Àgbo, òògùn, bi mo se máa ń lo sàrá bi sì se máa ń padà yá inú. Ṣùgbọ́n pé boya à ń gba omi àbí à ń ṣe gbà à ń ṣàwo kì í sábà ṣẹlẹ̀ sí mi fún ìdí èyí, à, ó ti pẹ́ gan-an í n sì, í n lọ rí dókítà rí lórí ara tèmi.

Bẹ́ẹ̀ni, ó jẹ́ ohun kan tí mi ò fi bẹ́ẹ̀ mọ́ ṣe dáadáa. Kí n máa bá àwọn èèyàn sọ̀rọ̀ ní, à, kí ó máa bá eyan sọ̀rọ̀ ní ipò, à, audience, tí wọ́n máa ń pè ní ipò ní audience, pé kí àwọn èèyàn pọ̀ kí wọ́n máa sọ̀rọ̀. Eleyi le máa ń fa kí ohùn mi máa gbọ̀n àbí kí ẹsẹ̀ mi máa gbón lẹ́ẹ̀. Bí ẹ̀meji ni mo ti ṣe iru kan bẹ́ẹ̀ rí tí ó ṣe wí pé, à, òní ibo ti jẹ́. Kódà gan láì tí, láì, láì tí ì lọ̀ síbẹ̀ gan. Mo sọ pé ìyẹn gan tún fẹ́, ìyẹn gan tún fẹ́ lọ jìnà díẹ̀. À, màá máa kírun fún àwọn èèyàn ní mọ́sálásí. Ọ̀pọ̀ ìgbà tí màá ń kírun ní mọ́sálásí toje pé èmi ni mo wà níwájú, toje pé bóyá ó jẹ́ bí i irun, à, irun ago méje àbí irun ago mẹ́jọ, ìyẹn Maghrib àti Ishaa tí wọ́n bá ń pe kí n kí, mi ò kí ń fẹ́ ṣe àṣìṣe. Fún ìdí èyí tí màá ń sọ̀rọ̀ ní orí irun nígbà mi tí mo bá ń ka, à, tí mo bá ń ka kùránì lọ́wọ́ lórí irun, ó máa ń jẹ́ kí àyà mi já, ó sì je kó máa ń, ó máa ń jẹ́ kí ohùn mi gbọ̀n. Fún ìdí èyí ó máa ń ró mi lára bákan bákan tí bá wà níwájú àwọn èèyàn tí mo bá ń sọ̀rọ̀. À, ó ti ṣẹlẹ̀ rí ní ọdún kan, ó ti pẹ́ díẹ̀, boya ẹgbẹ̀rún méjì ó lé mẹ́tàlá, ẹgbẹ̀rún méjì ó lé ẹ̀rinlá tí wọ́n ṣe màlúù bí yìí ní, à, ọ̀dọ̀ wa. Wọ́n ti fún mi ní ohun tí màá ka, tí màá há ní màlúù bí yìí pé màá, màá sọ fún ẹni tí yóò máa túmọ̀ rẹ̀, à, pé, ẹ́, kí n ka. Tí wọ́n bá tì di, tí wọ́n bá ti pe mí jáde pé máa ka o, ẹni tó dé máa, máa túmọ̀ rẹ̀, ó yóò máa túmọ̀ rẹ̀. Nígbà tí mo bọ́ta kúrò ní, nígbà tí gbogbo ìgbà tí mo wà ní, à, tí mo wà ní ilé nígbà náà náà tí wọ́n fún mi ní ohun tí màá há yìí, mo ti ka ka ka tọ sí pé ó ti mọ́ mi lórí, ó ti dúró sórí tí mo sì ń ka fi ṣeré fi gbogbo nǹkan tó jẹ́ pé ìgbà kúgbà tí àwọn àfá bí mi léèrè pé, "oya Ǹkan tí a ní kí o, tí a ní kí o há, ìbò ló ha dé?" Bó ni o ṣe fẹ́ lò ní ọjọ́ náà. Ọwọ́ kan bẹ́ẹ̀ sì ni sọtẹ́ pé inú wọn sì dùn tí wọ́n mírẹ̀ fún mi pé, "Ah! Ọmọ dáadáa." Bí ṣe ẹ kó rí nù. À, ṣùgbọ́n nígbà tí ó di ọjọ́ tí màá lo gan gan, ọjọ́ yìí mo ti tún ka dáadáa, tí mo tún ka gbogbo àárọ̀ gbogbo ọ̀sán. Kódà gan kó tó dé pé a bọ́ sórí, à, ohun tí wọ́n ń pè ní stage ní alẹ́, ibi tí a ti ka gangan kó tó dé pé a bọ́ síbẹ̀ ní alẹ́. Mo tuntún ka dáadáa, mo tún ka dáadáa tí wọ́n bí mi léèrè pé ṣé mo ti gbà torí pé ìgbà àkọ́kọ́ mi ni. À, fún ìdí èyí nígbà tí mo, tí mo jáde tán tí, à, tí a bẹ̀rẹ̀ sí ní ṣe, à, tí a bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan yìí, tí a bẹ̀rẹ̀ sí ní ka fún ẹni tó ń túmọ̀ rẹ̀. À, àwọn ẹgbẹ́, àwọn akẹgbẹ́ mi iyòkú ti kà síwájú tí wọ́n ti kà dáadáa, tí wọ́n ti ṣe dáadáa tí àwọn ènìyàn ti fún wọn láti ẹ̀wọ́. Ṣùgbọ́n nígbà tó di orí tèmi tí wọ́n gbé ẹ̀rọ, ẹ́, ilé tí ó jẹ́ máìkì tí wọ́n gbé lé mi lọ́wọ́, ẹrù, ẹrù àti jinjìnì koko bò mi, to je pé ẹsẹ̀ mi fẹ́ máa gbọ̀n lẹ́ẹ̀lẹ́. Ó yà mí lẹ́nu pé, ah! Ohun tí mo ti ń ka láti ọjọ́ yìí, ó sì kàn kọ́ sálo Kódà ìgbà tí wọ́n, mo fẹ́ dá rúkọ mi, otó ní orúkọ tí mo dá, otó ní orúkọ tí mò ń gba àdí láti dá, otó ní orúkọ tí mo padà dá nígbà tí mo gun orí kìíní ìtàn. Toje pé mo ẹgbẹ́ orúkọ mi pátápátá tí ẹrú bẹ́rẹ̀ sì bá mi. Kò ṣe tí mo lè rẹ́rìn sí lọ́jọ́ náà torí pé bàbá ẹrú ló ń bá mi. À fún ìdí èyí nígbà tí wọ́n sá bẹ̀rẹ̀ tí mò ń bẹ̀rẹ̀ sí ní ka, ohun tí mò ń kọ́ ká, à, mi ka dé bí tóye kí n ka dé. Bí i kí ẹ̀yin fẹ́ sọ̀rọ̀ pé, à, ìgbà mélòó ni mo ti jẹun lónìí kí n wá ní ìgbà mélòó ni kí n dúró bẹ̀. Ẹni yìí ni ló máa wa sọ fún mi wípé, à, kí n parí rẹ̀, láì, lóhùnú, ẹni tí ó ń túmọ̀ ẹ̀ ní owà ṣẹ́ju sí mi pé kí n kà síwájú. Kí n ṣe pé ó ṣẹ́ wí pé kí n kà síwájú gan-an, kí n ṣe pé ó fún mi lójú lásan gàn. Ó ń sọ fúnmi nípé o yaa! Sọ báyìí." Tó fi di pe mo padà wà lánfàaní àti kà síwájú. Loótọ́ tí nǹkan bá jẹ́ nnkan aláàkọ́kọ́, o máa n rí bákan bákan. Gbogbo ìgbà tí wọ́n bá máa ń gbìyànjú àti jẹ́ ká Torí nígbà táa wà ní súkùu, mo ranti pe mo ní súkùu nígbà náà, mo wà ní ilé ẹ̀kọ́ nígbà náà. À, wọ́n á sì máa ń sọ fún wa nígbà náà pé kí a bá ṣe, ẹ, àwọn ètò tí ó jẹ́ pé ó máa ńi ṣe pẹ̀lú kí a máa bá ara wa ṣe àríyànjiyàn, ìyẹn debate ká lè kó le baa mọ́ wọn lára láti lè ní, ẹ, ìgboyà láti kojú àwọn èrò. À nígbà tí, àti tí mo, tí mo, ṣùgbọ́n nígbà náà mo máa ń sá fún àwọn nǹkan bẹ́ẹ̀ mi kí ń fẹ́ ṣe. Torí pé mi ò fi tàràtàrà fẹ́ràn rẹ̀, mo sì máa ń rí gege bi eni pé boyá pe mi ò ní nílò rẹ̀ lọ́jọ́ iwájú. Fún ìdí èyí mi ò kí ń sábà n kobi ara sí i. Ìgbà tí ó-- ṣùgbọ́n mo kábàámọ̀ ni ọjọ́ yìí torí pé ká ní mo ti bá ń ṣe yun tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni, iyi ò ní fẹ́ bumi lọ́wọ́. À, lóòótọ́ lóòótọ́ wọn padà na owó fún mi o. Ṣùgbọ́n deni mò maa ń rántí dáadáa dáadáa tí ó sì máa ń dùn mí pé, ah! Ó yẹ kí n ṣe dáadáa ju mo ṣe ṣe ní ọjọ́ náà lọ. Fún èyí bẹ́ẹ̀ ni mò ń máa ń ní ìrora nígbà kúgbà tí mò ń bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn.

Ọ̀nà tí mo máa ń gbà fi ran àwọn ènìyàn lọ́wọ́ ó ní í ṣe pẹ̀lú irú ẹni tí mo fẹ́ rán lọ́wọ́ àti irú ìránlọ́wọ́ tí ẹni yẹn nílò. Láàkọ́kọ́, irú ìránlọ́wọ́ tí ẹni náà nílò ni, à, mo máa kọ iṣẹ́ lórí. Kín tó le ran enikankan lọ́wọ́. À, mo ti ṣe àwọn ìwadi kankan lórí àwọn nǹkan yìí sẹ́yìnsẹ́yìn. À, tí mo bá dẹ́ni káàwó gẹ́gẹ́ bí Mùsùlùmí tí mo jẹ́, ohun kan tí mo kọ́ gẹ́gẹ́ bí ẹ̀kọ́, à, nínú, à, ẹ̀sìn mi náà ni wípé fún wa láti rán ẹni kan lọ́wọ́, à, ó máa ń da kó jẹ́ wipé ẹnikẹ́ni tí ẹ̀ máa máa rán lọ́wọ́, bá pàájù lọ nínú, níbi bí a ṣe jẹ́ Mùsùlùmí, ẹnikẹ́ni tí a fẹ́ rán lọ́wọ́, kí onitan un jẹ́ ẹ̀ńi toje pé ó nílò rẹ̀. À, torí ohun tí Ọlọ́run bá fẹ́ rán ẹni kini, Ọlọ́run bá fẹ́ rán kí èèyàn jẹ́ ẹni tó ń rán ẹni kejì lọ́wọ́ dáadáa, kó dà bí a ṣe kà nínú ìwé Ọlọ́run náà ni pé kí ẹ̀yàn mọ̀ kírun ó dà, kí ẹ̀yàn máa ṣe ẹ̀sìn ó dà. Ṣùgbọ́n bó ṣe dá tó ìná ni Ọlọ́run fẹ́, Ọlọ́run ń gbéṣẹ́ gbé ara wọn ní kí ṣe pé Ọlọ́run sọ pé ìkan ju kan lọ. Pé torí tí wa, tí èèyàn baa ń kírun tí wààáre kobá dà, òun tàn án bí iṣẹ́ tí wọn ń rí lérè. Àyafi tí èèyàn bá ń, tí èèyàn bá ṣe méjèèjì torí ìwà, ìmọ̀ kírun ó jẹ́ nǹkan pàtàkì, ó sì wà lẹ́gbẹ́ kí kíni o, kí ẹ̀yàn máa ṣe dáadáa náà. Fún ìdí èyí, à, emi ran àwọn ènìyàn lọ́wọ́ ó dá láyé ń bí fún àǹfàní ara wa. Ó dá láyé bosi se dá ni àlikiamo torí pé èèyàn ó ko ẹ̀san rẹ̀. Ohun tí èmi tú wá sábà fẹ́ rán ni wípé ìmára àwọn ènìyàn lọ́wọ́, mo máa ń fẹ́ rán kó jẹ́ pé àwọn tó jẹ́ pé òkú di e kató fún, ohun ni mo rán lọ́wọ́. Àbe àpẹẹrẹ ní tí àwẹ̀ bá ti ń bọ̀, òní ohun kan tí mo máa ń ṣe. À, ẹ́, ní àwẹ̀ ọdún tó kọjá lọ, mo ṣe nǹkan ní àwẹ̀ ọdún tó kọjá lọ tó ṣe pé ó dùn mí náà nínú torí mo máa ń sìn adìẹ. Nínú àwọn adìẹ tí mo máa ń sìn yìí mo jẹ́, à, mo yọ díẹ̀ ń bẹ. Mo wa lọ sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi yẹn ibi tí mò ń gbé tẹ́tẹ́lẹ̀ torí ibi làwọn ẹni tí mọ̀ mí jù. Ibi tí mò ń gbé nísìnyí àwọn ènìyàn fún bẹ́ẹ̀ mọ̀ mí dáadáa ń bẹ. A mú ṣáásí dé ibẹ̀, mo kó àwọn adìẹ púpọ̀ dà ní, mo kó wọn lọ síbẹ̀. À, mo wá, mo ra apó ìrẹsì, mo ra òróró, mo ra ẹ̀wà, mo ra mílíkì lolo kan ọjọ́ kan, mo ra àwọn nǹkan ní yi toje pé ó pọ̀ dáadáa. Mo ṣáásí, mo ṣáásí wá ń bu. Ó tó bí àwọn obìnrin ibi mẹ́rin ni àdúgbò yìí tí ó ṣe pé mo mọ̀ tí wọ́n jẹ́ gẹ́gẹ́ bí òpó tí wọ̀n ní ọko nile. À, ohun tí mo ṣe náà ni kí mo wá bu àwọn ìrẹsì yìí, mo bu ẹ̀wà lége nígèrè, mo bu àdìrẹ àti owó díẹ̀, mo lọ kó fún wọn leyo ko kan. Mo ṣe kó fún wọn tán mo bá wọn gbé sìlíńdà àwọn tí wọ́n máa ń fìlí gáàsì sí, mo bá wọn gbé, bá wọn fìlí, à, sìlíńdà sì inú ẹ tó kún bá, tó kún bá mu, tó kún bá kan. À, iyì ló wá, iyì ló wá, ló wá fà tó fi jẹ́ wípé, iyì ló wá fà tó fi jẹ́ wípé mo, à, mo, mo fẹ́ rán láti máa ra àwọn ènìyàn lọ́wọ́ dáadáa. Ó sì jẹ́ pé èyíké ilé wa ni nǹkan nínú àwọn tí mo fẹ́ rán ju nítorí pé àwọn kan wà náà ò tó ṣe pé wọ́n, mo ti máa ṣe kìíní fún, inú won yi ó dùn si. Ṣùgbọ́n àwọn ènìyí mo rí pé wọ́n nílò rẹ̀ ju àwọn ìyókù lọ torí pé nígbà tí wọ́n wá nǹkan, ohun tí wọ́n kọ́wó náà ni pé ata ni ó lè nílò kàn ẹ́ jù. Òun náà ni àwọn tẹ́ ẹ kí wọn jẹ́ bí òpó tí wọ̀n ní ọko nle tole se fún wọn. Òun jẹ́ kí n ṣe irú nǹkan báyìí nígbà na lóòótọ́ a ti ni ododo. Kò kin ṣẹ́ àwọn nìkan ni mo fún ní kìíní. Mo fún àwọn ènìyàn mi toje wípé àwọn na ní ọko nle àbí àwọn eeyan mi ṣá bí àwọn afa kan kan bẹ́ẹ̀ to ripe wọ́n nílò rẹ̀. À, nǹkan nínú àwọn ọ̀nà tí mo máa ń gbà fi ran àwọn ènìyàn lọ́wọ́ náà ni kí n fún wọn ní irú nǹkan báyìí. Ọ̀nà mìíràn tí mo sì máa ń gbà fi ran àwọn ènìyàn lọ́wọ́ ni wípé kí n fún wọn ní àwọn àmọ̀ran. Pa pàájù lọ àwọn tó jẹ́ obìnrin. À, ó, ó ṣe déédé ọ̀pọ̀ ìgbà to se wípé pé àwọn ọmọ yìí púpọ̀ ni wọ́n bá ti ṣe ẹ̀ṣẹ̀ gbé látàrí pé ohun tí wọ́n bá pàdé nínú ìṣẹ̀mí ayé wọn àti àwọn nǹkan tí àwọn ènìyàn fi ń lọ́ wọn káàkiri káàkiri káàkiri tó si jepé kò bá wọn gidigidi gan ṣùgbọ́n pẹ̀lú àǹfàní pé mo ní, mo ní, mo ní àǹfàní láti bá wọn sọ̀rọ̀, à, Ọlọ́run gbà kó sùn lórí àwọn nǹkan kan. Àbẹ́ kẹ̀dẹ́ súnre ọ̀nà kan tí mo sì gbòógì tí mo sì máa ń gbà fi ran àwọn ènìyàn lọ́wọ́ ni bí mo ṣe máa ń ṣe àdúrà fún wọn. Mo jẹ́ ẹni kan tó jẹ́ pé mo máa ń ṣe àdúrà dáadáa, àdúrà máa ń mi lára, mo dú pé lórí ìyún. À, tó sì jẹ́ wípé tí ẹnikẹ́ni bá bá mi pé òun ní ìdójúkọ báyìí, mo máa ń ṣe àdúrà fún wọn tàbí kí n fún wọn ní àdúrà tí wọ́n lè máa ṣe tí yóò sì fi jẹ́ pé ọ̀kan tí wọ́n dojúkọ ní àsìkò ìgbà náà ó lọ. À, ọ̀nà kan tọ́nà, oríṣìíríṣìí ọ̀nà ni mo máa ń gbà fi ran àwọn ènìyàn lọ́wọ́ nípa ìmọ̀ràn nígbà mí. Oríṣìíríṣìí ọ̀nà, oríṣìíríṣìí ọ̀nà, oríṣìíríṣìí ọ̀nà, aimoye àwọn nǹkan tí mo ti ṣe bá àwọn ènìyàn ṣe náà dáadáa dáadáa tó jepe mo tún lè rán tí lọ lọ́wọ́ báyìí. Fún ìdí èyí, ọ̀nà pọ̀ dáadáa tí mo fi máa ń ran àwọn ènìyàn lọ́wọ́. Àwọn ọ̀nà náà ni mo sì tí ká kalẹ̀ nii ọlọ́kan ó jọ̀kan. Àwọn ìmí tún kù tó jẹ́ wípé mo tún le ka. Ṣùgbọ́n àǹfààní ó yọ, torí àkókò tí tó báyìí.

Wi-Fi mi ń yára, Wi-Fi mi ń yára dáadáa. À, mo dẹ̀ ti, mo ti ń lò ó ní ìsìn, ó ti pẹ́ díẹ̀ láti ọdún ẹgbẹ̀rún méjì ó lé ẹ́ẹ́dọ́gbọ̀n, ní, ó ti fẹ́ pé ọdún kan báyìí tí mo ti ń lò, à, ìyẹn Wi-Fi mi. Ṣùgbọ́n ó ṣe yára tó dáa tó. Ó ní ibi kan tí mo máa ń lọ tí ó ṣe wí pé ẹ̀mí rẹ ogbé. A máa ń pe agbègbè yìí ní agbègbè Ayégún ní Awojẹ́ka. Ṣé ni ọ̀dọ̀ ẹgbọn mi. Mo ra Wi-Fi mi ní inú oṣù kejì ní ọdún tó lọ, mo sì rìn ìrìnàjò, mo miranfu lọ sí, à, Ayégún ní Awójẹ́ka yìí ní inú oṣù kẹfà. Ṣùgbọ́n nígbà tí mo dé Ayégún yìí ó ṣe bí i kayefi pé Wi-Fi mi ò yára bẹ̀ mọ́ rárá, rárá, rárá, rárá, rárá, rárá tó ṣe wí pé, à, òh, ó ní bo ti jẹ. Ó ní bo ti jẹ, torí pé níbẹ̀, à, ó jẹ́ ohun tí a máa ń pè ní, à, new site pé agbègbè tí wọ́n ṣẹ̀ dá sílẹ̀. Fún ìdí èyí kò rọrùn níbẹ̀ láti, kò rọrùn níbẹ̀ láti kíni láti, láti fún àwọn network, fún àwọn, ẹ, network yìí láti máa ṣe dáadáa bẹ̀. À, fún ìdí èyí Wi-Fi ò yára bẹ̀ rárá, ó sì máa ń dá wa lálẹ́. Ọ̀pọ̀ ìgbà ni mo máa fẹ́ lo, mo máa fẹ́ lo, à, ìntanẹ́ẹ̀tì tó ṣe wí pé, à, kí nìyẹn máa ń dá, ó máa ń fa ìdádúró gidigidi gan. Ní bẹ́ẹ̀ ní ìsìn tó ko tí mo kú ro n bẹ, mo padà ra Wi-Fi méjì, ìkan Airtel, ìkan MTN. Ó yẹ wí pé, à, méjèèjì, à, náà ni wọ́n ṣe iṣẹ́ ṣùgbọ́n wọ́n ò ṣe dáadáa. Tí, tó bá di ní alẹ́, èyí tó jọ jẹ́ ẹlẹ́ẹ̀kejì tí mo ra, ẹ̀yin yẹn ni tí Airtel, òun ò tẹ́ kí n ṣiṣẹ́ rárá, rárá, rárá, rárá, rárá, ọ̀sán nìkan ló máa ń ṣiṣẹ́. Tó bá ti di alẹ́ ó máa ń paná pátápátá ni. À, èyí tó jẹ́ MTN yẹn tí ń bá wà ní ṣọ́ọ̀bù kò ní ṣiṣẹ́. Ìlé nìkan tí mo ti máa ń rí i lò tó máa ń ṣiṣẹ́ dáadáa. Ṣùgbọ́n èyí tó jẹ́ Airtel ṣọ́ọ̀bù tí mo máa ń lò díẹ̀díẹ̀ ṣùgbọ́n tó bá fi lẹ́dìí lé kò ní ṣe dáadáa. Ṣùgbọ́n óun to máa ń ṣe mí ní kayefi ni pé tí mo bá padà wá ní anfààní àti b'ọta kuro ní nínú agbègbè tí mò ń sọ èyí tí mo bá lọ síta tí mo bá lọ kí ìyàn àbí mo lọ sílé, mo lọ kí ìyá àti bẹ́ẹ̀, àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tí mo ṣa kúrò nú àdúgbò tí mo lọ síbò mi, ọwọ́ kan ni àwọn Wi-Fi yẹn máa ṣẹ́ tí ọmọ máa ń lọ fúru, fúru, fúru, fúru, fúru, fúru ṣùgbọ́n tí bá tí pada sínú agbegbe yìí, à, wàhálà ni. Nígbà náà ni mo ti fẹ́ gbìyànjú láti ra, ẹ, Wi-Fi, òun mi náà tí wọ́n máa ń pè ní 5G, ìyẹn Airtel odu pé kí n gbìyànjú láti ra torí òun sì tún máa yára díẹ̀ ní agbègbè yìí. Ṣùgbọ́n nígbà náà kò sí owó tí mo lè fi ra, mo máa padà fi ní sùúrù ní ọdún náà lọ́hùn, tí mo fi padà ra ní ọdún tó lọ náà ni, tí mo padà bá fi ṣáa ń ra nítorí tí mo kù nínú agbègbè náà. Wi-Fi di ara gan, pápa jùlọ fún àwọn tó bá n lo, à, ẹ̀rọ kọ̀m̀pútà. Wi-Fi dara, ó máa ń jẹ́ kí, ẹ, ó lo kíákíá torí mo ṣàkíyèsí pé tí mo bá lo fóònù fi tan hotspot tí mo fi connect, tí mo fi connect ẹ̀ mọ́ kọ̀m̀pútà kì í sábà lọ dáadáa, ó máa ń rìn díẹ̀ díẹ̀ díẹ̀ ni. Ṣùgbọ́n tí wọ́n bá fi lo Wi-Fi, ọwọ́ kan ni ó máa ń lọ, ó máa ń yára gidigidi gan tí ó jẹ́ pé tó bá jẹ́ pé fóònù ní, nígbà tí máa, tí máa ṣe fóònù, tí máa connect fóònù mọ́ kọ̀m̀pútà kò lè mọ̀ ọ́n lọ pẹ̀lú, ẹ, one MB per seconds, bó se máa ń gbé wá nú. Ṣùgbọ́n tí báa, tí báa lo Wi-Fi ó lè gbé three MB per seconds wá. Fún ìdí èyí, a, mo ṣì ní ìgbàgbọ́ pé ó dáa gan láti máa fi, ẹ, Wi-Fi mi yára dáadáa. Ṣùgbọ́n tí wọ́n bá rí pé bó ṣe yára tó, èyí tí mo rí tó, tó yára jù torí mo rántí òru kan tí mo rọ̀ bẹ́ẹ̀ tí mò ń, à, bí i ìbéèrè tí mo rí bíi àti pé ṣé Wi-Fi mi, ẹ, ṣé Wi-Fi mi yára tó? À, tí mo kó tan pẹ́lú pé a fẹ́ wò bó ṣe yára tó, ìyẹn ti, ti MTN tí mò ń, tí mò ń kọ́ra yìí, a, 4G. Látìgbà tí mo ti ń lò ó, ìgbà tó yára jù lọ ni ìgbà tí mo fi download, ẹ, eré àgbéléwò ní, à, orí Íńtánẹ́ẹ̀tì tí mo ṣè rí tó fi ń lọ, ó ń lọ pẹ̀lú seven MB per seconds. Eléyìí tẹ́ pé ó tó yára jù tí mo rí rí níyẹn, tó yára jù tí mo rí rí, tó yára pátápátá, òun nìyẹn. À, tó bá sọ̀rọ̀ pa Airtel ìyẹn ti ẹ̀, mo rí, tí mo rí òun tó rí, tí mo rí rí tó fi yára jù náà, Airtel, Wi-Fi Airtel òun náà ni three MB per seconds nígbà tí mo wà lẹ́yìn ọwọ́ òsán. À, fún ìdí èyí bí i ohun ṣe máa ń lo àwọn méjì níyẹn àti tí mo sì ti yára tó, òun ni mo ti dárúkọ ẹ̀yẹn. Ó dàbọ̀.

Ọ́fíìsì mi ò ní àkókò pàtó tó máa ń ṣí. À, kódà gan kò sí ìgbà tí mo lè lọ ibi iṣẹ́, à, pàápàá jùlọ tí iṣẹ́ mi bà tí bẹ̀rẹ̀. Nítorí mi, mi ò ṣiṣẹ́ ní, à, ọ́fíìsì kankan ṣùgbọ́n ilé iṣẹ́ wa ní ọ́fíìsì. Ọ́fíìsì bẹ́ẹ̀ sì re gan taja teran lọ lé wọ bẹ́ẹ̀. Modẹ̀ wọ bẹ̀ ní àkókò tó wá wù mí. Ṣùgbọ́n, à, lẹ́yìn tó bá jẹ́ pé ó ti di alẹ́ pátápátá bíi ago mọ́kànlá, wọn á máa ti ilé iṣẹ́ wa. Tó bá sì di bí i ọwọ́ ago márùn-ún, wọ́n ti ṣíi padà. À, ilé iṣẹ́ búrẹ́dì ní ibi tí mò ń sọ yìí. Tó bá sì ti di, tó bá ti di bí i ago márùn-ún láàrọ̀ wọn á máa ṣíi. Ṣùgbọ́n èmi, iye ago tí mo máa ń bẹ̀rẹ̀ iṣẹ́ ń bẹ̀ gangan ni bí i kò ní iye ago. Ṣùgbọ́n ó kéré tán bí i ago márùn-ún, òhun ni mo ti máa ń bẹ̀rẹ̀ iṣẹ́ tí mò si, tí màá sì ti jáde tí màá ti torí, ẹ́, iṣẹ́ tí mò ń ṣe níbẹ̀ ni brep. Brep ni mò ń ṣe. Mo máa ń lòduu, à, ọjà sínú ọkọ̀. Màá to ọjà sínú ọkọ̀, màá sì lọ tá fún àwọn alábàárà, àwọn oníbàárà wa. À, tí n bá tí kí n tó wá ṣe báyìí, mo máa ń ní láti ṣe àwọn oríṣìríṣìí nǹkan kí n tó jáde nílé bí i kí n to ọjà, kí n ka ọjà, kí n ṣe oríṣìríṣìí, à, fún ìdí èyí eléyìí máa ń jẹ́ kí n pẹ́ díẹ̀. Ṣùgbọ́n nípa pé tí n bá fẹ́ jáde bọ́yá mo kọ́kọ́ wà ní inú, à, kí ni orúkọ rẹ̀, nínú ilé iṣẹ́. Bí i ago márùn-ún, ìgbà mi wà tó jẹ́ pẹ́ ago márùn-ún ni màá dé. Ìgbà mi wà tó jẹ́ pẹ́ ago mẹ́fà, ìgbà mi wà tó jẹ́ pẹ́ ago méje. Kódà mo ti, mo ti kúrò ní ilé iṣẹ́ ní ago mẹ́jọ alẹ́ rí tí mo dé padà ní bí i ago méjìlá. À, a máa ṣẹlẹ̀ báyìí ní ọ̀pọ̀ ìgbà. Dáadáa, dáadáa, dáadáa, dáadáa, dáadáa, dáadáa. À, ṣùgbọ́n, à, nípa pé bí a ní ago tí a máa ń ṣí, a máa ń ṣí lẹ́kùn láti bí i ago márùn-ún láti máa ń ṣí lẹ́kùn. Ìgbà mìíràn sì máa tẹpẹ́ pé ago mẹ́fà ni wọn á ti ṣí. À, bí i, bó ẹ́ l, bá ẹ́ l, ṣí máa ń jẹ́ ní ọ̀pọ̀ ìgbà. Ṣùgbọ́n, à, jíjáde tèmi ó ní ṣe pẹ̀lú, à, títa, tí lọ ta ọjà torí a ní oríṣiríṣi àwọn èèyàn ní ilé iṣẹ́ wa. Àwọn kan máa sì ṣe pé ohun tí àwọn ń ṣe ni pé kí wọ́n, à, kí wọ́n lọ búrẹ́dì kí wọ́n sì gbé àbí kí wọ́n gé, kí wọ́n lọ, kí wọ́n sì dà á sínú iná kó jinná. Àwọn kan máa sì ṣe pé àwọn ni wọn ó bá àwọn ọmọ yọ kó inú agolo tí wọ́n fi dà á sínú iná tó bá ti jinná tán. Àwọn kan sì sọ pé lẹ́yìn tó bá jinná tán, àwọn ni wọn ó fi, à, láílọ̀nù sí kó tó di pé, à, àwọn tí wọn ó kó wọlé, wọn ó kó wọlé. Àwọn tí wọn ó ka, wọn ó ka. Àwọn lọ́, lọ́, lẹ́yìn yẹn àwọn tí wọn bá, àwọn, èmi wà lára àwọn tí wọ́n máa ṣe kíni tí wọ́n máa lọ bá wọn tà. Iṣẹ́ tí èmi ṣe ni ìyẹn níbẹ̀. À, fún ìdí èyí bí i ilé iṣẹ́ wa ṣe rí niyẹn, ìdí sì ni ẹ́ tó fi ṣe pé kò sí àkókò tí a lè wọ ibi iṣẹ́, kò sì sí àkókò tí a lè jáde. Ṣùgbọ́n o tí di kíni fẹ́ mi torí èmi ni, à, nínú gbogbo àwọn tí wọ́n máa ń bá wọn ta ọjà níbẹ̀, èmi ni àsìkò tèmi sì ṣẹ̀ pẹ́re jù tó ṣe pé pẹnátì ni ó jẹ́ kó fà á tẹ́ ẹ́ pé owó mi náà kéré díẹ̀ torí iṣẹ́ tí èmi ṣe ò fi bẹ́ẹ̀, kò fi bẹ́ẹ̀ pọ̀. À, fún ìdí èyí, à, mo ní láti jara mọ́ oríṣiríṣi àwọn nǹkan kan lórí pé bí a ṣe ń ta ọjà bá ti ń ṣe, bí a ṣe ń ṣe sọ́tùùn àti bá ti ń ṣe sóṣì. À, ohun tí mo lè sọ lórí ilẹ̀ ni pé nínú àkókò tí ọ́fíìsì máa ń ṣí, ẹni tí ó jẹ́ ọ̀gá wa n gbá mi wa, tọ je pé àwọn kan wà tẹ́ẹ̀ pé kò fara mọ́ tó ṣe pé tí a bá ní, à, iṣẹ́, eh, tí ó bá ti pé kí ènìyàn kan pẹ́ dé tí yóò bẹ̀ sì di kíni ó fọwọ́ ládùn fún wọn tó ń kí fún wọn gidigidi gan. Mo fẹ́ràn iṣẹ́ yìí fún ìdí ẹ̀rọ kan péré. Ìdí kan péré mò fí fẹ́ràn iṣẹ́ yìí. Ìdí kan ti mo fi fẹ́ràn rẹ̀ náà ni wípé, à, ó fi àyè lẹ̀ dáadáa fún mi láti ṣe ohun tó wú mi, láti ṣe ohun kó hun, láti, à, láti gbádùn ara mi díẹ̀, láti fi raàyè ṣe àwọn nǹkan mi. Nítorí pé, à, gẹ́gẹ́ bí ọmọkùnrin wọ́n ní ọ̀nà kan wọn ọjà, wọ́n sì, wọ́n sì jẹ́ kó yé wa wípé kò ṣẹ́ ǹkan tó rọrùn láti jẹ ọmọkùnrin ní ayé ta wà yìí. Fún ìdí èyí gbogbo ìgbà kú gbà táa bá ń gbìyànjú àti ṣiṣẹ́ ká máa rí dájú wípé, à, iṣẹ́ tá a ṣe ó jẹ́ iṣẹ́ tó lè tó wa, tí yóò tò wá bọ́, tí yóò tò omọ́ bọ́ lọ́kàn ọ̀jọ̀ọ̀kan. À, mo sì rí, mo rí iṣẹ́ yìí gẹ́gẹ́ bí iṣẹ́ kan tó jẹ́ pé ó ṣe díẹ̀ náà tí jẹ́ pé, à, ó rán mi lọ́wọ́ díẹ̀ náà lórí pé ó fi àyè lẹ̀ láti kó àwọn nǹkan mi, láti ní àwọn ẹ̀kọ́ mi mọ elé tí mo ń ṣe. À, èyí ló fà á tí ó jẹ́ pé mo fi rárá ń ṣèṣe ilé lẹ́gbọ̀ọ́. Tó bá, tó bá, mo, mo, mo sọlẹ́ kan wípé, à, eh, mo wà lára àwọn tí ń gba owó tó kéré jù. Ìdí náà nìyẹn torí pé àkókò tí mo fi ṣe ẹ́ kò fi bẹ́ẹ̀ pọ̀. Fún ìdí èyí, à, bó ṣe kí á pé bóyá tí màá fẹ́ ṣiṣẹ́ mi tó ẹni pé bóyá, eh, màá máa ṣí ju báyìí lọ tí màá sì máa gbo ju báyìí lọ, ó wà. Ṣùgbọ́n èmi gangan ni mo faramọ́ iṣẹ́ ilé tí mò ń ṣe lọ́wọ́ lọ́wọ́ báyìí yóò lè bá fi àkókò àti àyè lẹ̀ fún mi lóríṣiríṣi lọ́lokan o jankan láti fi ba r'aye máa se àwọn nǹkan imi ti mo le máa se l'aye ara mi.

À, tí ó bá jẹ́ pé bí i oúnjẹ, oúnjẹ ajẹkù, tó bá jẹ́ oúnjẹ ará ìta, à fún àpẹẹrẹ wí pé a máa lọ kí ènìyàn kan lé sí inú, wọn á ti jẹun. À ní kí ní kíkí tí mo bá lọ kí wọ́n lé, tí wọ́n sì jẹun tán, kí n tó dé ibẹ̀ kí i ṣe pé bí i a mo dé ibẹ̀ wọ́n jẹ owó, a jẹun jẹun papọ̀ ní àsìkò náà. Ṣùgbọ́n bóyá mo lọ kí wọn nílé, wọ́n ti jẹun tán, wọn wá jẹun kù. À, pàápàá jùlọ tó bá jẹ́ pé oúnjẹ ajẹkù inú abọ́, wọn wá gbé fún mi pé kí n gbá kí n jẹ́, mi ò ní jẹ ẹ́ A ní, à ní ibi tá wà ní ìlú wa níbi yìí, àṣà wa ni pé oúnjẹ ajẹkù ò dáa. Pàápàá jùlọ tó bá jẹ́ pé oúnjẹ ajẹkù ará ìta Tó bá jẹ́ pé mi àti bóyá bí i àwọn ẹbí mi sìn àbí ìyá mi ló jẹun kù ní ìsìn, màá jẹ dáadáa, màá jẹ. Ṣùgbọ́n ará ìta, tí araata bá jẹun kù fún mi, mi ò ní ní jẹ. Àyàfi tó bá jẹ́ pé bóyá bíi oúnjẹ tí wọ́n ń jẹ tó jẹ́ pé bí i oúnjẹ bí i a wọ́n jẹun tán ẹran wá kunbẹ̀, mo lè mú ẹran orí oúnjẹ, mo lè mú jẹ. Ṣùgbọ́n ará ata jẹun kù, mi ò lè bá wọn jẹ. À fún ìdí èyí, à bó ṣe jẹ́ ènìyàn lapọ̀ àwọn ènìyàn. Ṣùgbọ́n tó bá yẹ kí bó yá, à ní ọ̀wọ́ ara tèmi ni mo dá se oúnjẹ. À, màá máa jẹ oúnjẹ mi àjẹkù dáadáa, dáadáa, dáadáa, dáadáa. À pàápàá jùlọ tó bá ti jẹ ẹ̀wà, mo ti se ẹ̀wà ní àárọ̀ yìí tó ṣe pé láti àárọ̀ tí mo dètí sè é, mo jẹ ní, mo jẹ ní àárọ̀, mo jẹ lọ́sàn-án, mo sì ń jẹ lálẹ́. À bẹ́ẹ̀ kẹ́dẹ̀ érí mo fẹ́ràn láti máa jẹ oúnjẹ tó jẹ́ spag, núdù sùpàgẹ́tì. À fún ìdí èyí, mo ti jẹ sùpàgẹ́tì dáadáa rí pàápàá jùlọ ní ìgbà awẹ, màá máa jẹ sùpàgì ní alẹ́ tí màá fi ṣínu. Màá tún wá tún gbé ká iná tó bá ti di ìdajì tí màá tún tún jẹ. Mo máa ń ṣẹ bẹ́ẹ̀ dáadáa, dáadáa, dáadáa, dáadáa, dáadáa ní ọ̀pọ̀ ìgbà. À fún ìdí èyí, mo máa ń jẹ àwọn oúnjẹ lolokan o jokan, oúnjẹ kàn. Mo má ń jẹ oúnjẹ ajẹkù. Ṣùgbọ́n ohun tí mi ò lè ṣe ni kí n jẹ oúnjẹ ajẹkù ará ìta. Tí ará ìta bá jẹun kù, tí wọ́n bá gbé fún mi pé kí n gbá kí n jẹ́, à kò sí ohun tí mo fẹ́ fi ṣe. Kí n nì sì tó dàbí, nǹkan tó dàbí, à nǹkan tí o ò fẹ́ mú lákàìdánì ní àwùjọ nísinsìnyí. Torí pé nígbà tí mo kéré nígbà náà lọ́hùn ni mo ti ní ẹ̀kọ́ yìí tó jẹ́ pé à ẹ̀gbọ́n mi gangan ni ó kọ́ mi ní ǹkan yìí. Ṣé mo mọ bí mo ti lọ jẹun ní ọjọ́ náà tí wọ́n mú oúnjẹ ajẹkù fún mi tí mo padà jẹ́. Bẹ̀ ọ̀tún nígbà tí mo máa padà dé ilé, wọ́n ń bá mi wí pé ìwọ agọ ni, mi ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ mọ̀. Ajẹkù tó bá jẹ́ ajẹkù ní ará ata, ò, ẹyà kì í bá yàn, a kì í bá wọn jẹ. Àbí tó bá jẹ́ ǹkan ajẹ́ inú ilé wa àbí yáyà rẹ, àbẹ́ ẹ̀gbọ́n rẹ, àbí àbúrò rẹ ló jẹ kú, hinhin iyan lè jẹ. Ṣùgbọ́n ajẹkù ará ìta, ajẹkù ará ata ó ṣe èèwọ̀ fún wọn láti jẹ. A kì í ṣe elebi Aa sì kì ń ṣe oníbàárà, àwọn tí wọ́n máa ń gbé oúnjẹ ajẹkù fún nìyẹn. Ṣùgbọ́n ká sọ pé bóyá pé nípa oúnjẹ tí ènìyàn gangan jẹ fún ara ènìyàn pé ǹjẹ́ sì fún ara ènìyàn, à máa máa jẹ dáadáa. Pàápàá jùlọ tó bá ti jẹ́ pé ẹ̀wà, à ọ̀pọ̀ ìgbà ni mo ti se oúnjẹ bẹ́ẹ̀ rí tí mo se láàárọ̀ tí mo sì jẹ ní àárọ̀ náà tí mo jẹ lọ́sàn-án tí mo sì ń jẹ lálẹ́. À ní ọ̀pọ̀ ìgbà bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. À oúnjẹ ẹ, ó ń lóòótọ́ na, àwọn, à àwọn onímọ̀ ìlera. Wọ́n sọ̀rọ̀ nípa kíní yìí dáadáa, dáadáa pé kó fi bẹ́ẹ̀ dá tó tí èèyàn bá jẹ oúnjẹ ní àárọ̀ kí ẹ̀yàn tún máa tún jẹ ní ìrọ̀lẹ́ àbí alẹ́ pé kò fi dáa dáradára, kò kò fi bẹ́ẹ̀, kò fi bẹ́ẹ̀ dáa nítorí pé yóò ti sọ àwọn àǹfààní tó wà nínú, yóò ti sọ nù. Fún ìdí èyí kò fi, kò fi bẹ́ẹ̀ dá kí ẹ̀yàn máa jẹ oúnjẹ tí ẹ̀yàn bá jẹ kú. Ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà ni kíní yẹn máa ń ró ẹ̀yàn lójú pé kí èèyàn dáná láàárọ̀, dáná lọ́sàn-án, dáná lálẹ́, bó sì ní kó lọ ra oúnjẹ jẹ, kò ní pé, kò ní pé èèyàn dáadáa. Fún ìdí èyí, à ní ọ̀pọ̀ ìgbà ni mo máa ń ṣe dáadáa. Àti pé gan-an tí a bá ní ká lọ ra oúnjẹ jẹ gan-an, púpọ̀ nínú àwọn tí a máa ra oúnjẹ jẹ lọ́wọ́ wọn yìí, púpọ̀ nínú wọn, òun ni ó máa ń tún oúnjẹ pé ká rọ̀n dáadáa. Tó ṣe pé bẹ́ẹ̀ náà sì ni yóò ti sọ, à yóò ti sọ àwọn nǹkan tó dáa nù díẹ̀díẹ̀ díẹ̀, díẹ̀díẹ̀ díẹ̀ tí yóò bá sọ nù tán. Fún ìdí èyí, à mo rí, mo rí ohun tí wọ́n sọ náà bíi ǹkan tó dáa ṣùgbọ́n kí n tó lè láti ṣe. À orí kọ́ lọ́yín, eh tó bá tún wá, tó bá tún wá rí báyìí nígbà míì ní ọ̀pọ̀ ìgbà, à oúnjẹ ajẹkù yìí, oúnjẹ tí hinhin tí o máa ń jẹ lójoojúmọ́ jẹ kú. Oúnjẹ tí mo bá jẹ kú nígbà míì, eh ó máa ń ṣe èlè tọ́ pé kò ní wú èèyàn jẹ mọ́. Ìgbà mìíràn tọ́ pé tí ẹ̀yàn bá jẹun tán nìkan, ẹ̀yàn máa máa rí bí ìgbà kú bí i ẹbí tún ń pa àyàn. Ṣùgbọ́n ó ní kí ẹ́ tó bá tún wá sọ pé "à mo máa jẹ oúnjẹ kan kù jẹun lọ bí i oúnjẹ kí n jẹ", lẹsẹkẹsẹ ni yóò dàbí pé ibi ìyàn sùn pa àyàn mọ́. Láta rí pé,

Ṣíṣe ìtọ́jú èékánná náà jẹ́ ìkan lára àwọn nǹkan tó ṣe pàtàkì jù nínú àgọ́ ara torí pé oríṣiríṣi àìsàn le èèyán lé farako látàrí pé tí èèyàn ò bá ṣe ìmọ̀tótó èékánná èèyàn dáadáa, ìṣì máa gé èékánná. Pápá ju lọ, èékánná ẹsẹ̀, eléyìí lò tí ẹ jẹ́ èyí tò nírà fun emi díẹ̀ torí pé ó tì mọ́ mi lára láti máa fi ẹnu gé èékánná ọwọ́. Lóòótọ́ kò da, ta bá ń sọ̀rọ̀ ń pa, bí àwọn onímọ̀ ilẹ̀rà ṣẹ sọ, kò da pẹ̀lú nínú ẹ̀sìn gan. Wọ́n jẹ́ kó dí mi mọ̀ fún wà pé kò da rárá kí èèyán máa fi ẹnu gé èékánná torí pé wọ́n ní ení màá ń fi ẹnu gé èékánná ko ó ní tànhun pé ó súnmọ́ kó máa ní àkójọ. Kò da gan wọ́n ní kó dà kí èèyán máa fi, kò da kí èèyán máa gé láti apá òsì wá sí apá ọ̀tún àbi kí èèyán máa gé láti apá òtùn lọ sí apá òsì, òun ló ti da. Ṣùgbọ́n kíni yìí ó ti jẹ́ ohun tó sì mọ́ mi lára lọ́pẹ́ tí pé lóòótọ́ lododo mọ́ ń gbìn yanjú láti gbà kúrò lọwọ ara mi báìbáì, kó má le bá a fàá akó bá fún mi torí ó tì mọ́ mi lára láti máa fi ẹnu gé èékánná ṣùgbọ́n mo ti pinnu láti máa ṣe bẹ́ẹ̀ mọ́ torí o ṣábà máa, o ṣábà jẹ́ ǹkan tó máa ń ni mí lára láti máa ra bílédì láti máa fi gé èékánná kò mọ̀ mi lára rárá. Ṣùgbọ́n màá jẹ́ kó rọ mí lára ní ìsìn torí àwọn àpedé tó wà lórí pé ki èèyàn máa fí ǹkan mì gé èékánná. Yàtọ̀ sí eleyìí náà, ó ní oríṣiríṣi àwọn nǹkan tí àwọn oní elétò ìlera náà ti ka kalẹ̀ sẹ́yìn sẹ́yìn pé kò da kí èèyàn máa fi ẹnu gé èékánná ṣùgbọ́n ó sì mọ̀ mi lára gidigidi gan. Mo kúkú ní àwọn èèyàn lẹ́gbẹ̀ẹ́ tó yẹ pé wọ́n n ṣe oríṣiríṣi àwọn àwọn nǹkan tó jẹ́ pé wọ́n fi máa ń tọ́jú èékánná, tó jẹ́ pé wọ́n bá èèyàn gé, wọ́n bá èèyàn fọ̀, wọ́n bá èèyàn ṣe oríṣiríṣi nǹkan sí. Ṣùgbọ́n mò màá ń rí bí fífi àkókò ṣòfò, ohun tí mo sì máa ń ṣe nínú ara láti jẹ́ pé bọya mò máa ń náwó sí, òun náà ni tí m bá fẹ́ gé irun orí. Lẹ́yìn yẹn kò sí ǹkan kan mi tí mo sá bá ń nàwó sí á fí tí m bá fẹ́ ṣe fún ara mi nìkan. Ah fún ìdí èyí, ṣùgbọ́n tó bá bẹ́ẹ̀ ni pé mo máa gbìyànjú láti ah láti máa ṣe àwọn nǹkan kọ̀ọ̀kan tí mo kì í ṣe lórí gígé èékánná mi àti ìtọ́jú èékánná mi torí tí ó jẹ́ nǹkan tí mo rí láti kékeré láti ilẹ̀. Pápá ọjọ́ lọ nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gíga, ah jẹ́ pé mi ò sábà lè jà torí àwọn nǹkan wà nígbà náà tó rẹ pé wọ́n jẹ́ àwọn tó lágbára láàárín wa tó rẹ pé wọ́n burú wọ́n sì dàgbà jù wa lọ tó rẹ pé wọ́n máa ń fi àgbáyé rẹ wa jẹ. Ṣùgbọ́n ohun tí wọ́n máa ń fi lò fi dàbò bo ara mi nígbà náà náà ni dídá èékánná sí, torí ẹni tí máa ti burú lékánná lójú tó bá ti péjú òun ti bàjẹ́, kò ní ta sí mímọ́ lọ́jọ́ mi. Ohun tí wọ́n sábà máa ń ṣe nígbà ìyànilẹ́lé tí mo fi máa ń gbà ara mi lẹ́tí mo fi sọ fífi èékánná, fífi èékánná sílẹ̀ ní ọwọ́ di ah ohun ìjà. Ṣùgbọ́n nígbà tí a ti dàgbà, tí a ti gbọ́n díẹ̀ ní ìsìn, a fi bẹ̀rẹ̀ ṣàrò àwọn nǹkan báyìí mọ́. Ọ̀ fún ìdí èyí, ah mo máa tún túbọ̀ tún gbìyànjú láti dáadáa láti máa ṣèké láti máa tọ́jú èékánná mi. Bí mo bá ti máa tọ́jú rẹ̀ pẹpẹ́ pẹpẹ́ pẹpẹ́ pẹpẹ́ ṣùgbọ́n mi ò fi bẹ́ẹ̀ kà á kún. Pápá ju lọ ni màá fi èyín gé èyí tó jẹ́ pé nǹkan tẹ́kò ó burú já ènìyàn. Torí má sì bá àwọn eléto fèrè lára ṣe jẹ́ kó di ìmọ̀ fún wa, wọ́n ṣàlàyé pé àwọn nǹkan ìdọ̀tí máa ń sá pamọ́ sínú ẹ̀yẹ síbi abẹ́ èékánná tí ó sì jẹ́ pé ó máa ń fa oríṣiríṣi àìlera àti ó sì lè ṣe àkóbá ńlá fún ìlera àwọn èèyàn. À fún ìdí èyí, mo náà ti ń gbìyànjú láti jẹ́ pé kí ni láti jẹ́ pé mo ń, láti jẹ́ pé mo ń gbìyàn, mo ti dáa láti jẹ́ pé mo ń gbìyànjú àti à máa gé ní ọ̀nà tó tọ́ àti tó yẹ torí kò da gan. Mi ò ní ṣe ẹ̀nìkan tó lè máa dé èékánná sí mọ́, mo gbọ́ àwọn èèyàn kan wá tó rẹ pé wọ́n máa ń dá èékánná sí dáadáadáadáadáadáà ṣùgbọ́n kò bá ìhà òfin àti ìlànà tẹ́lẹ̀ mi mu. Pápá ju lọ tí mo sì jẹ́ ẹlẹ́sìn Mùsùlùmí torí tí kẹ́kẹ̀ẹ̀ta bá wá lọ omi tí màá lọ kéwì ni mọ́sálásí. Tí àwọn èèyàn bá rí i gan wọ́n á sọ̀rọ̀ pé "àfààní, a gbà pé ẹ ti mọ̀ kíni ju báyìí lọ pé èékánná, èékánná dá sí kò wọ èèyàn". Fún ìdí èyí mi ò lè wọ̀wọ́ mọ́sálásí náà dáadáa. Ah ṣùgbọ́n láìpẹ́ láìjìnà mo máa bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ dáadáa lórí ẹ̀ láti jẹ́ kó pé ah èékánná mi, mò ń tọ́jú ẹ̀ dáadáa, mò ń tọ́jú ẹ̀ dáadáa tí mo sì ń ṣe èébó ṣẹ́ kí n ṣe kí òun máa dán kó máa rẹwà kó sì máa ah kó sì máa wú èèyàn lórí ní wíwí. Ohun tí mò ń sọ yìí tí ń bá ṣiṣẹ́ lórí ẹ̀ dáadáa kì í jẹ́ kó jẹ́ ẹni kíákíá, ó lè má ṣe ṣe mọ́. Ọ̀ fún ìdí èyí màá tètè, màá sì jẹ́ pé kí ó yẹ́ mò ń ṣe ah ìtọ́jú. Ó ní ibìkan tí mo mọ̀ dáadáa tí ṣe pé wọ́n máa ń ṣe ìtọ́jú èékánná tí wọ́n bá yàn ṣe wọ́n máa pèéyìn Frederick àwọn ẹnìkan èékánná ọwọ́ àti èékánná ẹsẹ̀ tí wọ́n bá yàn fọ̀ tí wọ́n yè tí wọ́n ṣe lọ́mà tí ó rẹwà. Ṣùgbọ́n mi ò mọ̀ iye tí wọ́n lè bèèrè lọ́wọ́ mi tí mo bá dé bẹ́ẹ̀. Bí ẹ̀yà bá gbìyànjú ẹ̀wo láìpẹ́ láìjìnà.